Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà ó jẹ́ Instagram, Facebook, Twitter àti Reddit. Àwọn wọ̀nyí ni mo máa ń lò lójoojúmọ́. Èyí tí mo máa ń lò jù ni X èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí, èyí ni mo máa ń lò lójoojúmọ́.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Bí ìwà ìṣọwọ́ mi ṣe rí ní wípé mo máa ń farabalẹ̀ àti láti ṣe àwọn ǹkan kan. Mi ò kí ń súré ṣe ǹkan tí mo nílò láti ṣe. Mo máa ń farabalẹ̀ láti ṣe ǹkan àti wípé mo máa ń gbé yewo dára dára láti mọ ọ̀nà tí ó tó àti ọ̀nà tí ó yẹ láti gbé ǹkan gbà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò òun ní ẹyọ kan. Èyí sì jẹ́ aṣọ tí mo máa ń fi ń sùn tí mo máa ń fi ń rọ̀rí tí mo bá ti fẹ́ sùn. Ṣùgbọ́n nítorí wípé mo nílò láti ra ìrọ̀rí gangan, fún ìgbà díẹ̀ ni mo fi ń lo aṣọ tí mo fi ń bọra fi ṣe ìrọ̀rí.

Ṣé o máa ń fi ìdáàbòbò hù ohun sára? Rárá, mi ò kí ń fi ìdáàbòbò hù ohun sára nítorí pé mi kò ní àwọn ohun ìdáàbòbò. Ohun tí mo máà ń ṣe ni wípé mi ò kí ń wọnú òòrùn púpọ̀ jù nígbàtí mo bá rí pé òòrùn ràn gidigidi mi ò kí ń fi bẹ́ẹ̀ jáde lọ sí ìgboro.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Rárá mi ò tí fún ènìyàn ní ẹjẹ rí, nítorípé mi ò tí rí ibi tí mo ti máa fún ènìyàn ní ẹ̀jẹ̀ tàbí mi ò tí gbọ́ ìpe pajáwiri nípẹ́ láti fún ẹni tí mo mọ̀ ní ẹ̀jẹ̀. Èyí ló fa tí mi ti fi fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ jẹ́ ìparí ọ̀sẹ̀. Ni ọjọ́ Satide ni mo máa ń fọ aṣọ mi tí mo máa wọ̀ fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo máa fọ aṣọ tí mo ti lò fún ọ̀sẹ̀ tó kẹ́yìn, mo máa fọ, mo sì máa lọ wọ̀n, mo sì máa to aṣọ náà fún ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní iwájú.

Báwo ni ose máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Bimo se máa ń ṣe ayẹyẹ, àjọyọ̀ ọjọ́ ìbí mi níwípé mo máa ń gbádùrà sí Ọlọ́run, mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bá, tó jẹ́ kí n rí ọdún kan sí kún ọdún tí mo wà lórí ilé alààyè. Mo sì máa ń dá ra àwọn ohun kan fún arami àti ohun tí a máa jẹ́ láàárín ara wa àti ẹbí àti ọ̀rẹ́.